Àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ kí n tó kúrò ní òwúrọ̀ tàbí ní òwúrọ̀, ò ní àwọn oúnjẹ tí ó ní àwọn èròjà tó pé, tí kò sì ń bú ọhun púpọ̀ ní ara àti eléyìí tí ohun adídùn inú rẹ̀ tí kò pọ̀ púpọ̀, èyí tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní ṣúgà. Àwọn oúnjẹ wọ̀nyí kì í jẹ́ kí àwọn ohun adídùn púpọ̀ kó wọ inú ẹ̀jẹ̀. Àwọn oúnjẹ bí i àwọn èsoo, bi iṣu, ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ wọ̀nyí ó dára púpọ̀ fún ara, bí i iṣu, bí i ìrẹsì, bí i àmàlà, ẹ̀wà, àwọn oúnjẹ tí kìí ṣe àwọn oúnjẹ olókèlé. Ìgbà mìíràn mo fẹ́ràn láti jẹ bí i àmàlà kí n tó kúrò ni ílé. Àwọn oúnjẹ yìí ò kí ń dúró púpọ̀ sí ara. Lọ́pọ̀lọ́pọ̀ igbà mo lè máa jẹ oúnjẹ kúrò. Eléyìí ó dálé lórí bi iru oúnjẹ tí mo jẹ ní alẹ́ bá ṣe rí ní ara mi. Tó bá jẹ́ pé nígbà tí mo jí mo rí pé ara mi fúyẹ́, mo lè gbìyànjú láti jẹ oúnjẹ kékeré kí n fi oúnjẹ púpọ̀ tí mo máa jẹ kó bọ́ sí ọwọ́ ọ̀sán. Tàbí tó bá jẹ́ pé oúnjẹ tí mo jẹ ní alẹ́ ó sì ti te dà, tí mo sì ti ṣe ìga tàbí tí mo ti lọ sí ilé ìgbọ̀nsẹ̀ láti lọ ree tọ́jú ara, mo lè jẹ oúnjẹ díẹ̀ láti rí pé mo ní okun láti lè fi ṣe iṣẹ́ ọjọ́ náà. Àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀ ó pín sí oríṣiríṣi bí ara mi bá ṣe rí nígbà tí mo bá jẹ. Torí pé mo máa ń fẹ́ kí àlàáfíà kí ó wà nínú ikùn mi níi igbà kúugbà. Nígbà tí a wà léwe oríṣiríṣi nǹkan ni a lè jẹ nítorí pé ara wa gba ohun oríṣiríṣi. Ṣùgbọ́n tí èèyàn bá ti ń dàgbà, èèyàn gbọdọ̀ máa wo àwọn oúnjẹ tí ó má máa jẹ. Ó gbudọ̀ máa ṣe àkóso àwọn oúnjẹ tí o ma maa fi sií ẹnu lóore kóòre láì bá jẹ́ bé olùwa e aabẹ̀rẹ̀ sí ní pa ara rẹ̀ lára. Àwọn orúku oruku oríṣiríṣi oúnjẹ bíi, índómì, àwọn oúnjẹ tí wọ́n ti gbé lọ́ inu ẹ̀rọ, tí wọ́n ti yọ gbogbo àǹfààní tí ń bẹ lára rẹ̀ kúrò, òun ló pọ̀ ju tí àwọn èèyàn ń jẹ ní ayé isin èyí tó sì ń kó ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá bá wọn. Nínú àwọn oúnjẹ yìí ọ̀pọ̀lọpọ̀ ohun aládìdùn ló pọ̀ ju ninú rẹ̀, èyí tó ń fa ìtọ́ ṣúgà, èyí tó ń fa ẹ̀jẹ̀ ríru àti kó ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá bá kidinrin nínú ikùn ẹnu. Tí èèyàn kò bá sì ṣe àmójútó tó péye pẹ̀lú àwọn oúnjẹ tí èèyàn ń jẹ ní òwúrọ̀, ó lè mú kí ẹ̀jẹ̀ tàbí ohun aládìdùn èyí tí òyinbo ń pé ní ṣúgà tó wà nínú ẹ̀jẹ̀ kó fò ko lọ sókè, èyí tí ó lè ṣe ìjàmbá púpọ̀ fún àwọn èròjà tó wà nínú ara. Ìdí nìyí tí mo ṣe mú àwọn oúnjẹ tí kò ní ọ̀pọ̀lọpọ̀ ohun aládìdùn yìí ńi jíjẹ ní òwúrọ̀. Àwọn oúnjẹ bí i, ìrẹsì ni wọ́nbá, èso ni wọ́nbá, àwọn oúnjẹ wọ̀nyí ni wọ́nbá, ni wọ́nba nísoki nisoki nisoki ni Àwọn oúnjẹ tó bá dùn jù tó ní ṣúgà púpọ̀ èmi kì í jẹ ní òwúrọ̀ odi ìgbà kan náà.

Ajá àti ológbò jẹ́ àwọn ẹranko ọ̀sìn tí mo fẹ́ràn láti máa sìn. Nígbà tí mo wà ní èwe, mo fẹ́ràn ológbò púpọ̀ nítorí pé wọ́n a máa kó ara mọ́yàn, wọ́n a sì máa bá ni ṣe ọ̀rẹ́. Lótọ́ ni pé ìgbàgbọ́ àwa Yorùbá ni wípé àwọn ológbò a máa gbàbọ̀dí fún èèyàn. Nítorí àwọn kan sọ pé ẹranko àwọn àgbà ni. Ṣùgbọ́n tá bá wo sáájú, tá bá wo sáà. Ẹranko bí ológbò wọ̀nyí, ó jẹ́ ohun tí n o máa ń bá ni ṣe ọ̀rẹ́. Wọ́n á sì máa ń kóra yé ni nígbà tí kò bá sí èèyàn ní ọ̀dọ̀ ẹni. O jẹ́ ohun tó jẹ́ kí n fẹ́ràn ológbò àti ajá. Pàápàá tí èèyàn bá le gbìyànjú láti kó àwọn ẹranko wọ̀nyí, láti má máa yàgbẹ́ sí inú ilé, láti má máa bá inú ilé jẹ́, àti láti má jẹ́ kí inú ilé kó má dọ̀tí. Láti jẹ́ kí wọ́n máa lọ máa ṣe àwọn ìgbọ̀nsẹ̀ wọn sí ibi ilé ìgbọ̀nsẹ̀ títí tiwọn. O dára púpọ̀ láti ní wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ní ohun ọ̀sìn titi wọn tí wọ́n ń sìn. Àwọn míì adìẹ ni, àwọn míì ẹyẹlé, àwọn míì, ẹ́ẹ́, ewúrẹ́, àgùntàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nítorí tí èmi, àwọn tí mo fẹ́ràn láti máa sìn púpọ̀ ni ajá àti ológbò. Ní títí ti ológbò kì í jẹ́ kí àwọn ekúte kan wà nínú ilé. Inu gbogbo àwọn ẹranko pẹpẹ̀pẹ́ bíi ekúte àti ohun mìíràn tí ó máa ń da ilé láàmú ni ológbò kì í gbà láàyè ara ara. Nítorí pé pipa ni yóò pa won mu wọn jẹ. Èyí dára fún èmi torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ekúte wọ̀nyí ti ba àwọn èwe tí mo kó pamọ́ sínú ilé jẹ́. Ṣùgbọ́n pẹ̀lú pé ológbò yìí wà nínú ilé, ó ti di èèwọ̀ fún àwọn ekúte kankan láti wá nínú ilé, láti wà nínú ilé ọ̀dọ̀ mi. Paapaa ju lọ, tá bá tún wò wípé àwọn ológbò yìí á máa kára yé mi nígbà tí ó bá sáfẹ́rẹ́ dẹ́ fún mi, tí bí a kò sí ọ̀rẹ́ tàbí kò sí ẹni kan láti bá sọ̀rọ̀. Ìkànnì, èyí nípàá ti ajá nípàá tìtì rẹ̀. Ajá ó jẹ́ ẹranko tí ó ní, tíì ma ń bá ni dálẹ̀ tí kì í dáni, tí kì í dálẹ̀ ẹ́ni Ó wà lára ohun tó jẹ́ kí n fẹ́ràn láti máa sìn ajá o pọ̀. Wọ́n á sì tún máa ṣe dáàbòbò fún ilé. Látọ̀rí pé wọ́n ṣe dáàbòbò, àwọn ajá yìí ó tún jẹ́ ọ̀nà láti mú kí ọ̀rọ̀ ajẹ́ ẹni ko tún gbé pẹ́lei dee sí. Ni apa bí pé èèyàn lè ta àwọn ajá yìí fún, fún títà, fún títà. Ẹ̀yàn lè ta wọn, ẹ̀yàn lè fún wọn ṣe, ọ̀nà láti rí owó láti fi ṣe nǹkan. Ídí nìyí tí mo ṣe fẹ́ràn láti máa sìn àwọn ẹranko wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo kò sì rí wọn bí ẹranko paapaa, nítorí àwọn ajá yìí kó ń kára yé ni púpọ̀. Wọn kì í ṣe dalẹ̀ bí èèyàn ṣe ń dalẹ̀ ẹranko, pàápàá ju lọ ajá. Torí mo rántí ọjọ́ kan, ọjọ́ kan, ọjọ́ kan tí mo kò sí nílé tí mo lọ sí ìrìnàjò tó bí oṣù kan. Ni bí, wọ́n ní pé bí kí n tó dé, nígbà tí mo ti wà lójú ọ̀nà ni ajá yìí ti jáde kúrò nílé tó ti wá ń wò ó pé gbà wò lọ lọ́wọ́ òun ó dé, gbà wò lọ lọ́wọ́ òun ó bọ̀. Ó jẹ́ ohun tó ju, ju àmì ẹnu púpọ̀ torí n kò rò wípé ajá yìí ó lè ṣe tó bá yii Ó jẹ́ ẹ́ pe, ó jẹ́ kó jẹ́ ohun tí mo fi fẹ́ràn láti máa sìn àwọn ẹranko méjèèjì. Wọ́n jẹ́ àwọn ẹranko tí wọn kì í dálẹ̀, tí wọn kì í sì sọ pé báwo ni.

Mo fẹ́ kò sí ìyín dára. Tí a bá ṣiṣẹ́, o yẹ ká gba ìyìn rẹ̀, ó sì yẹ ká gbà á ní gbangba. Ìtúmọ̀ ìdí tí a fi ń kó iṣẹ́ mọ́ra tí a fi ń múra sí iṣẹ́ láti máa ṣe ni wípé a fẹ́ kí àwon èeyan a fẹ́ gba oríyìn àwọn iṣẹ́ tí a ṣe ní gbangba àti ní korò. Nítorí pé tí a bá ṣe kùdìẹ̀kùdìẹ iṣẹ́, àwọn èèyàn á sọ wípé, wọ́n á bá wa wí, wọ́n á sì sọ̀rọ̀ àbùkù sí iṣẹ́ wa tí a ṣe wípé kí lóde ta fi ṣe iṣẹ́ náà tí iṣẹ́ náà fi mẹ́ ẹ. Ìdí nìyí tó jẹ́ pé nígbà tí a bá ṣe dáadáa pẹ̀lú, ó dára láti gba oríyìn. Oríyìn yìí lè wá nípa ọ̀nà oríṣìíríṣìí. Ó lè jẹ́ pé nípa kákíni ní gbangba ká sì yin ni ni, tàbí kó jẹ́ nípa, nípa ẹ̀bùn. Ẹ̀bùn yìí lè jẹ́ nípa owó, ó sì lè jẹ́ nípa pé ká fún ni ní owó tàbí ká fún ni ní ìgbéga. Ọ̀nà oríṣìíríṣìí ni ìyìn lè gbà wá. Èmi sì fẹ́ràn pé ká gba ìgbéga àti nípa owó àti nípa ká yìn ni ní gbangba. Èyí fún, èyí tó máa ń jẹ́ kí ó mú iṣẹ́ yá fún àwọn ènìyàn tó kù. Látirí wípé tí a bá ṣiṣẹ́ déédé, tí a bá ṣiṣẹ́ takuntakun, a lè gba oríyìn láti bẹ. Nítorí ní ìgbà mìíràn àwọn ibi kan wà tó jẹ́ pé ní àwọn ilé iṣẹ́ mìíràn tí ènìyàn bá fi ara sí iṣẹ́ dáradára láti jẹ́ kí àṣeyọrí kó wà ní ilé iṣẹ́ náà. Ṣé ní àwọn won yìí máa ń fi ibi ṣú àwọn òṣìṣẹ́ tó ń bá fara sí iṣẹ́ tàbí àwọn tó bá ṣe wọ́n lóore. Èmi kò rí bí ohun tó dára. Wọ́n ní yíníyíni kí ẹni kó ṣe òmíràn. Ìtúmọ̀ òwe yìí ni wípé ẹni tí a ṣe lóore tí kò dùpẹ́ ó dàbí ẹni tí ọlọ́ṣà kò lẹ́rù lọ ni. Tí èèyàn bá ṣiṣẹ́ fún èèyàn tí ẹni náà kò bá yín ènìyàn, kò ní jẹ́ kí orí èèyàn kó wú láti lè ṣe òmíràn. Kò ní, ó jẹ́ pé bí alára abá ra mú oore jẹ ni. So mo fẹ́ràn oríyìn púpọ̀ torí pé òun lóyìn ó máa ń fún mi ní agbára láti lè ṣe iṣẹ́ takuntakun fún, fún imíràn. Mo fẹ́ràn láti gba owó, mo fẹ́ràn láti gba ìgbéga, mo fẹ́ràn lási ti gba ìyìn láti ẹnu tí iṣẹ́ mi wú lórí, láti ẹni tí ọ̀dọ̀ ẹni tí mo ṣe lóore, láti ọ̀dọ̀ ẹni tí gẹ́gẹ́ bí ọ̀gá ẹnu iṣẹ́ àti ju, bẹ, bẹ, bẹ, bẹ lọ.

Àwọn tí mo fẹ́ràn láti máa gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀ tàbí tí mo bá ń rìnrìn àjò, àwọn ni ewì ìdí Yorùbá. Àṣà Yorùbá jẹ́ àṣà tó jinlẹ̀ púpọ̀ tí ó sì jẹ́ pé ó ní ọ̀rọ̀ rẹ̀ pẹtẹ. Ewì a máa sọ̀rọ̀ nípa oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ ní ìlú. Ó lè sọ̀rọ̀ nípa òṣèlú, ó lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ajé, ó lè sọ̀rọ̀ nípa àwọn ìwà ìbàjẹ́, àwọn ìwà rere, ìwà pálapàla. Oríṣiríṣi nǹkan ni ewì lè sọ̀rọ̀ nípa. Nítorí ìdí èyí tí mo bá ń rìnrìn àjò tàbí tí mo bá wà nínú ọkọ̀ tó sì wù mí láti gbọ́ ohun kan, láti gbọ́ ohun kan rárá, ewì ilẹ̀ Yorùbá a máa wù mí gbọ́. Bó tilẹ̀ jẹ́ wí pé àṣà yìí ó ti ń kú lọ díẹ̀díẹ̀ díẹ̀ báyìí ní ilẹ̀ Yorùbá. Àwọn ìwà òkèèrè ó ti fẹ́ yí gbogbo ohun tí a mọ̀ ní àṣà ilẹ̀ wa, ó ti fẹ́ pa ojú rẹ̀ dé. Bí ó lá ni àwọn èèyàn eléwì tí wọ́n mọṣẹ́, tí wọ́n sì dàǹgájíá báyìí ní ilẹ̀ èdè wa. Àṣùgbọ́n oh, àwọn ewì èyí tí wọ́n ti ṣe láti bí ogún ọdún sẹ́yìn tàbí jù bẹ́ẹ̀ lọ, òní mo ti ṣe fọ́nọ̀ rẹ̀ sí orí ẹ̀rọ alágbèéká mi láti máa gbọ́ ní òrèkóòrè. Mo fẹ́ràn àwọn, àwọn ewì pàápàá jú lọ èyí tó ń sọ̀rọ̀ nípa àwọn òṣèlú bíi àti ṣe ń ṣe òṣèlú ní ilẹ̀ káàrọ̀ oò jire. Àwọn bí àwọn ènìyàn tí ṣe fi ẹ̀tẹ̀ sílẹ̀ tí wọ́n ń pa làpálàpá, tí wọ́n rí wọ́n ti fi ojúṣe wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí ní ilẹ̀ Yorùbá tí wọ́n sì ń fi ojú ọ̀nà sílẹ̀ kì í tí wọ́n kó ojúu ara wọn bọ́nu gbó. Àwọn ewì wọ̀nyí ó ń rán wa létí ohun tí a jẹ́, ohun tí a jẹ́ gẹ́gẹ́ bí orí ọmọ ilẹ̀ káàrọ̀ oò jire. Pé ká má sọ ọmọ tó bá sọ ilé nù, àpò ìyà ló sọkọ. Tí ènìyàn bá sì kọ, tí kò bá bá ètàn, ó ṣe dándán bá àrọ́ba. Torí pé àrọ́ba gan bàbá tàn ni. Àwọn ewì ilẹ̀ Yorùbá jẹ́ ohun tí mo máa ń gbọ́ síi títí daradara. Àwọn tó tún wù mí láti máa gbọ́ tí ń bá ń rìnrìn àjò tàbí tí ń bá wà nínú ọkọ̀, òun ni àwọn orin àṣà ilẹ̀ wa bíi orin àpàlà, bíi àwọn fújì. Àwọn orin yìí jẹ́ orin tó máa ń ní ìmísí fún mi, tó sì máa ń mú ìsì tí wá. Yàtọ̀ sí àwọn orin tàka súùfe èyí tó kúń ígboro ní ayé ìsín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orin ayé ìsín yìí ni kò ní, kò ní orí, bẹ́ẹ̀ ni kò ní ìdí. A kò rí ìtumọ̀ kankan kọ sí wọn ju pé ìkọ́ kúkọ ni ó kú ní ọ̀rẹ́ gbáyìí. Èmi kò sì fẹ́ràn àwọn orin òfege tí kò ní láárí báyìí láti máa gbọ́. Mo fẹ́ àwọn orin èyí tí yóò kọ mi ní omi nínú, tí ó sì jẹ́ kí ń yẹ ara mi wò. Àwọn orin, àwọn orin bí i orin Àìlá Ọmọ wúrà, a máa jẹ́ orin tí mo fẹ́ràn láti gbọ́. Tàbí orin Àlájì Secure Ìdíbarístà, ó dáa láti máa gbọ́ fún èmi. Nítorí ìdí èyí ní òwúrọ̀ tí mo bá ń jáde nílé tàbí tí mo wà nínú ọkọ̀ tàbí tí mo ń rìnrìn àjò, mo máa ń fẹ́ràn láti máa gbọ́ àwọn orin jìnlẹ̀ tàbí ewì ilẹ̀, ilẹ̀ wa. Tí ilẹ̀ tó jẹ́ títí ilẹ̀ Yorùbá, àwọn tí mo fẹ́ràn.

Tó bá ti tó bí ọjọ́ mẹ́ta tí n kò gbọ́ ohunkóhun látọ̀dọ̀ àwọn oníbàárà mi, àwọn tí ń bá mi rájà, èmi a máa fi ẹ̀rọ ránṣẹ́ sí wọn láti rí ẹ̀rọ alágbèéká mi pé a ó mòn tọ̀ọ́ ọjọ́ mẹ́ta. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ṣe ẹ̀rọ yìí, èmi máa ń rán àwọn ọmọ mi sí wọn ládùúgbò pé "Ìyá lágbájá a o, ẹ lọ bá mi lọ̀rè wo, àlàáfíà rẹ wá." eléyìí yìí máa ń mú inú àwọn oníbàárà mi dùn púpọ̀ wípé bí ẹ̀ bá ti ẹ rí wa, ṣì bí ẹ̀ ń bèèrè wa. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí wọ́n bá ṣi padàwá, wọ́n kì í yà sí ọ̀dọ̀ ẹlò mìíràn ju ọ̀dọ̀ mi lọ. Torí wọ́n rí pé ìbáṣepọ̀ wa kọjá pé àkàn bara wa rájà, à sì ń bá ra wa ta ọjà. Elé yìí ṣe pàtàkì láàárín ìgbésí ayé ọmọ ènìyàn yàtọ̀ sí wípé alábàárà ẹni. Ẹni tó bá tó bí ọjọ́ bí méjì àti bí mẹ́ta tí èèyàn bá ti rí kẹ́yìn, ṣe ló yẹ kí èèyàn gbìyànjú láti ṣe kí wọn bèèrè wọn, kí wọn sì mọ àlàáfíà wọn. Lórí ìbéèrè tó ní báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà, ọ̀nà tí mò ń gbà gbọ́ ìró wọn láti ìgbà tí ẹ̀rọ ayélukára bí àyẹ̀rẹ́ sì ti di ti tajá tẹran titi, màlúù àti tòmọ̀gọ̀, ọ̀nà pọ̀. Àwọn-- nígbà tí ohun ọjà mi tó bẹ̀rẹ̀ sí ní gbòòrò, mo bẹ àwọn onímọ̀ ìjìnlẹ̀ níṣẹ́ láti di pé èmi náà ní website tí mo gbé àwọn ọjà mi sí, àwọn tí mò ń tà, mo gbé síbẹ̀. Àwọn tí ó sì jẹ́ pé wọ́n ti bá wa rájà bí ẹ̀kan àbí èjì méjì, mo gba email wọn, eléyìí tí a sì máa ń ṣe ń dí àwọn ẹ̀rọ sí wọn láti ìgbàdégbà. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì máa ń fi ìwé náà ránṣẹ́ sí wa lórí kórè láti ri pé ọ̀rọ̀ tí à ń bá wọn sọ, àwọn náà ń fún wa ní èsì. Elé yìí jẹ́ ọ̀nà kan gbòógì, elé yìí tí mo fi máa ń gbòòrò àwọn oníbàárà mi. Ọ̀nà kejí ẹ wẹ ni pé, àtún mo n ṣe ń dí ẹ̀rọ sí àwọn oníbàárà yìí láti orí ẹ̀rọ alágbèéká èyí tí wọ́n ń pè ní GSM. A máa ń fi ẹ̀rọ ránṣẹ́ sí wọn ní ìgbà ọdún. Gbogbo ìgbà tí a bá ń ṣe ọdún kan tàbí òmiíràn ni a máa ń fi ẹ̀rọ ránṣẹ́ sí àwọn ọ̀pọ̀lọpọ̀ oníbàárà wa wọ̀nyí. Àwọn náà á sì, inú wọn á sì máa dùn púpọ̀ wípé a kò gbàgbé àwọn. Elé yìí sì ń jẹ́ ọ̀nà kan, èyí tí ó jẹ́ gbòógì tí a fi máa ń gbòòrò àwọn oníbàárà wa. Elé yìí tó dàbí rẹ̀ ni pé àwọn oníbàárà wa yìí tó ṣe pàtàkì tó jẹ́ pé ó ti pẹ́, ti pẹ́, ti pẹ́ tí wọ́n ti ń bá wa rájà, a máa ń kàn án sí wọn. Tí ó jẹ́ pé a ó wọ ọkọ̀ lọ sí ọ̀dọ̀ wọn láti lọ ríi kí wọn tí ó sì jẹ́ pé a ó fi ojú kun jú báyìí láti lọ rí wọn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan-an, a máa ń gbé ẹ̀bùn lọ́wọ́. Elé yìí máa ń jẹ́ kí orí wọn wú púpọ̀ láti rí wípé a rí wọn gẹ́gẹ́ bí oníbàárà èyí tó yànrántí, èyí tí kò ṣe sí ẹ tábùkù. Ẹni tí a ṣe irú n kan báyìí fún kẹ́yìn, inú rẹ̀ dùn púpọ̀ láti rí wípé ó sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ láti fi bá wa máa ra ọjà. Nítorí pé kì í ṣe ohun tí ẹni náà lérò ní à ń ṣe fún ní ọjọ́ náà. Ó jẹ́ ọjọ́ tí ẹni ń ṣe ọjọ́ ìbí àádọ́ta ọdún rẹ̀, a sì ya ẹni náà lẹ́nu láti rí pé à ń gbé ẹ̀bùn.

Ó jẹ́ ohun tí ó wà ní ọkàn mi láti jẹ́ kí iṣẹ́ mi kó gbòòrò láti ìlú tí mo wà yi sí ìlú mìíràn. Ṣùgbọ́n ohun tí ó ń bà mí lẹ́rù níbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà lóde láyé síyìn tí yóò bá yàn mú ojú tó iṣẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ oníjìbìtì ló pọ̀jù ninu wọ́n won kì ṣe ẹni tó ṣe é fi ọkàn tán rárárárá. Wọn kì í ṣe ẹni tó ṣe gbé ọkàn le rárárárá. Wọn kò dàbí ajá tí kì í dalẹ̀ eni, tí kì í dalẹ̀ olowo rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí tí owó bá bọ́ sí àkàtà wọn, wọ́n máa ṣe mọ̀ọ́kumọ̀ọ́ku ni, abọ́lọ́wọ́ bá jẹ́ abọ́lọ́wọ́ ṣe mọ̀ọ́kumọ̀ọ́ku ló pọ̀jù nu won Ohun kan tí ó ń bà mí lẹ́rù rẹ̀ nípa fífẹ́ owó mi lójú, nípa gbígbé lọ sí ìlú òdìkejì. Ó sì ṣe pàtàkì láti gbé káàkiri ìlú nítorí pé ohun tí à ń ṣe, ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílò ni. Ṣùgbọ́n elé yìí tí mo sọ sáájú yìí, òun nìkan náà ni ohun tí ó ń da àyà já mi. Nítorí àti ṣe òwò ní orílẹ̀ èdè, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá ó jẹ́ ohun tí ó léra púpọ̀ dí é, torí pé ìjọba kì í ṣàánú ẹni. Bẹ́ẹ̀ ni tí ènìyàn bá tọ̀rí bọ̀ ohun tí agbára rẹ̀ ò ká, ò ṣe é ṣe kí ọrùn ẹni ọ̀ún kó kan síbẹ̀. Nítorí kò sí ìjọba tí ó ran olúwa ẹ́ lọ́wọ́ tí nǹkan bá fi dà gbà wù. Ó sì ṣe pàtàkì pé kí èèyàn mọ ohun tí ó ń ṣe kó tó di pé olúwàre lọ̀ré tọ̀run bọ̀ gbèsè tí agbára rẹ̀ ò ní ká. Ìdí ni yí tí mo ṣì ṣe fà sẹ́yìn díẹ̀ láti wá ẹni tí ó ṣe é fi ọkàn tán kó tó di pé mo gbé ìgbésẹ̀ yìí. Mo ti ń ronú nípa ìgbésẹ̀ yìí fún àkókò díẹ̀ kó tó di pé mo ń bá ìbéèrè yìí pàdé nípa ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn. Kò sí gbogbo irú ìmọ̀ràn bí èyí, òun ló máa ń wá sí ọkàn ẹnikẹ́ni tí ó bá da iṣẹ́ sílẹ̀. Nítorí pé bí èèyàn bá ṣe ní ẹ̀ka sí, bẹ́ẹ̀ náà ni yóò se máa rí owó sí, bẹ́ẹ̀ náà ni yóò sì máa ṣe ta ọjà sí. Ṣùgbọ́n ọjà tí èèyàn dá sílẹ̀, òwò tí èèyàn dá sílẹ̀ tí èèyàn ò rí bí, tí ò sí bí eyan yóò ṣe mú ojú tó ni dáadáa ò ṣe é ṣe kí owó náà wọ́ gbó tàbí kí ówọ́ wọ́ gbó ní orí rẹ̀. Kò ṣi sí, bí ìlú yìí ṣe rí ni akoko yìí, ẹni bá kọ́kọ́ lọ fẹ́ jọ̀sún ni ile ọlọ́pàá, òun ni yóò jààre bọ̀ ọ́. Ìlú yìí tì doríkodò dé bí pé kò sí ẹni kan tó ráyè tẹnìkan mọ́. Ó sì jẹ́ ohun tí oun ko mi lominu ní ọ̀pọ̀lọpọ̀ kó tó di pé olúwaàre lọ̀ tọ̀run bọ̀ ohun tí agbára rẹ̀ kò ní ká. Mo ti rò ó fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà kó tó di pé mo ṣẹ́ alábàápàdé ìbéèrè yìí ní orí pẹpẹ. Ka máa wo, o ṣé ẹ ṣe kí à gbẹ̀ ìgbésẹ̀ náà kó dún tọ́pa ri kó lọ́hun kó ràni lọwo Ó dàbo.

Láti ìgbà tí ẹ̀rọ alágbèéká ti di, eh, ohun tí gbogbo ènìyàn ní, ní ìpàdé lórí fóònù ti di ohun tí gbogbo ènìyàn ń ṣe. Mo fẹ́ràn láti máa ṣe ìpàdé lórí fóònù pẹ̀lú àwọn òṣìṣẹ́ àti àwọn oníbàárà àti àwọn tí mò ń bá ṣòwò papọ̀. Ilé yìí á jẹ́ kí ènìyàn tètè máa mú ojú àje ko ní sọ̀, torí ẹni tí èèyàn fẹ́ bá sọ̀rọ̀ ní kíákíá, ó ti rí ojú rẹ̀ ó sì ti ṣètò bí ẹ ṣe máa ṣe ìpàdé. Ó yàtọ̀ sí ayé ìgbà kan tó di pé ẹ̀rọ ìmò ìjìnlẹ̀ ó fàyè gbà láti jẹ́ kí èèyàn máa ṣe ìpàdé lórí fóònù, ló ti máa jẹ́ kí ẹ̀yàn máa ṣe ìpàdé lórí ẹ̀rọ alágbèéká. Èyí tí mo fi sọ nípa èyí ni pé nígbà kan, ìpàdé ojúkoju nìkan ni, ni ààyè rẹ̀ wà. Ìpàdé ojúkoju nìkan tí èèyàn bá fẹ́ ṣe ìpàdé tí ó bá ti rí ẹni tí ó fẹ́ bá ṣe ìpàdé yẹn lójúkoju, ìpàdé yóò ní kò ní ṣe ṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ lọ ṣe ìpàdé ló ti forí kó ìjàǹbá tí wọ́n sì ti bẹ sọ ẹ̀mí wọn nù. Ìpàdé ni wọ́n fẹ́ lọ fún wọn. Tí ó jẹ́ pé nígbà tó ń kó gbẹ́ra wọn sínú ọkọ̀ àfi gbẹ́ra lójú ọ̀nà, ọkọ̀ wọn sì tó dé gbọ́gbọ́, wọ́n sì gbin gbàgbé di ero ọ̀rọ̀rùn. Àwọn mí wọ ọkọ̀ bàálù tó jẹ́ pé bàálù wọn sì forí ṣánpọ́n nítorí pé wọ́n fẹ́ lọ ṣe ìpàdé. Ṣùgbọ́n láti ìgbà tí ẹ̀rọ alágbèéká yìí ti bẹ̀rẹ̀, sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣe alálá búbí ilé yìí ti di ohun àfìsẹ́yìn tí eégún fi àṣọ. Torí pé n kò ní lò láti kúrò ní ibi tí mo wà mọ́ láti ṣe ìpàdé kankan. Tí mo bá ti gbé fóònù mi, èyí tí yín, àwọn Yorùbá ń pè ní ẹrọ alágbèéká, tí mo sì pe àwọn tí mo fẹ́ ṣe ìpàdé pẹ̀lú. Ó ṣe é ṣe kó jẹ́ àwọn oníbàárà mi, ó ṣe é ṣe kó jẹ́ àwọn tí wọ́n ń kó ọjà fún mi ni. Tàbí ó lè jẹ́ pé ìpàdé yìí jẹ́ ìpàdé láàrin ẹbí tàbí lá ìpàdé láàrin àwọn ọ̀rẹ́. Ó lè tàbí ìpàdé láàrin ọ̀gá sí ọmọṣẹ́ tàbí ó lè ohunkóhun ni ìpàdé yìí lè jẹ́ fún. Ṣùgbọ́n ìparíparí rẹ̀ ni wípé gbogbo pé ó di inú karí ra kátó sọ̀rọ̀ yìí, ká bí i ká tó ṣe ìpàdé yìí kò rún ṣe dandan mọ́. Ẹ̀rọ ìmọ̀ ìjìnlẹ̀, ó ti jẹ́ kí gbogbo báyìí ó di ohun tí ó ṣe é ṣe láìṣẹ́ pé mo kúrò nínú yàrá mi. Ó ṣe é ṣe kí n wà ní, eh, kí n wà ní ìlú ọba tàbí kí n wà ní ìlú Èbó kí n sì máa ṣe ìpàdé pẹ̀lú ẹni tó wà ní ilẹ̀ Adúláwọ̀. Ohun tí àwọn ẹ̀rọ ìmọ̀ ìjìnlẹ̀ tí ó fi ààyè rẹ̀ gbá wá lé elé yìí jẹ́ kí a mọ̀, ó jẹ́ kí ó mú sọ ilé ayé di bí, eh, bí ohun tí gbogbo rẹ̀ tó ti lújára. Ayé ti kúrò ní pé bí ibi kan bá jìnà wípé a kò lè bá ara wa sọ̀rọ̀. Ayé ti kọjá bẹ́ẹ̀, ìmọ̀ ìjìnlẹ̀ ti kọjá bẹ́ẹ̀. Àìdí nìyẹn tí ó fi jẹ́ pé ìpàdé lórí fóònù ó jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn láti máa ṣe níìsín, tí èmi náà sì fi hàn púpọ̀ pẹ̀lúpẹ̀lú. Torí ó ti mú ààyè rọrùn fún mi, ó sì ti mú kí iṣẹ́ òwò mi kó lọ síwájú ju bí mo ti lérò tán lọ lọ. Hmm, mo fẹ́ràn ìròrí fóònù púpọ̀.

Mo ti gun alùpùpù ní àìmọye ìgbà. Láti ìgbà èwe, mo ti bẹ̀rẹ̀ sí ní gun alùpùpù. Ó jẹ́ ohun èlò àmúrinṣẹ̀, èyí tí ó yá púpọ̀ ní àwọn ojú ọ̀nà tí kò fẹ̀. A máa ń lo alùpùpù yìí fún ìrìnàjò oríṣìíríṣìí. Yatọ̀sí wípé ní ayé òde òní, a máa ń lo alùpùpù fún, fún ìrìnàjò láti ibì kan sí, sí ọ̀ mìíràn. Àwọn mìíràn a máa pe alùpùpù yìí ní ọ̀kadà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọn kò rí iṣẹ́, òun ni wọ́n fi alùpùpù ṣe ọ̀nà àtijẹ àtìmọ́ fún ara wọn. Bá wò síwájú, a ó rí pé alùpùpù ti pèsè iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọn kò ní iṣẹ́ lọ́wọ́. Ó sì ràn wọ́n lọ́wọ́ láti lè pèsè àtijẹ àtìmu fún ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ gán fi alùpùpù yìí ṣe ohun tí wọ́n fi ń bọ́ ẹbí, tí wọ́n fi ń bọ́ ẹrá, tí wọ́n sì fi ń rán ara wọn àti àwọn ẹlòmíràn ní ilé ẹ̀kọ́. Oríṣìíríṣìí alùpùpù ló wà. Àwọn alùpùpù kan wà tó jẹ́ pé alùpùpù òní ọlọ́yẹ́. Àwọn alùpùpù yìí wọ́n wọ́n púpọ̀. Ó sì ẹgbẹ̀lẹ́gbẹ̀ẹ́ owó ni wọ́n fi ń rárá wọn. Bẹ́ẹ̀ ni àwọn alùpùpù kan wà tó jẹ́ pé òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń gùn. Àwọn eléyi owó wọn ò ṣepọ́kú. Owó wọn ò po púpọ̀. Iru àwọn yìí ni ó kun ìgboro tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń lò, gẹ́gẹ́ bí i ọ̀kadà, èyí tí wọ́n fi ń gbé ara wọn láti ibì kan lọ sí ibòmíràn. Láti dáun ìbéèrè tó ní, ṣé o ti gun alùpùpù rí? Mo ti gun alùpùpù ní àìmọye ìgbà. Ṣùgbọ́n òun kì í ṣe wípé èmi gangan ni mo gun alùpùpù yìí. Wọ́n fi alùpùpù náà gbé, gbé mi láti ibì kan sí ibòmíràn ni. Mo sì ń lò ó ní àìmọye ìgbà láti fi ṣe ìrìnàjò títẹ mi. Pàápàá tí mo bá ń lọ sí ibi iṣẹ́ owó mi tàbí tí mo bá fẹ́ lọ sí oko kékeré tí mo ní tàbí tí mo bá fẹ́ lọ sí ibi tí ó ṣòro fún àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láti, ni, láti yà sí irú àwọn ojú ọ̀nà báyìí. Óun ni máa ń fi alùpùpù lọ nítorí àwọn ojú ọ̀nà tí mọ́tò àti kẹ̀kẹ́ ńlá kò lè gbà. Alùpùpù yìí yóò gbà á bẹ. Yóò sì jẹ́ kí ìrìnàjò mi kó yá, àti wípé má lè tètè lọ àti tètè túbọ̀ pẹ̀lú. Èyí tó tún dàbí ìrẹ̀wẹ̀, òun ni tí pé alùpùpù kì í jẹ epo púpọ̀, epo púpọ̀. Tábá ní ka fi wò ó pẹ̀lú àwọn ohun mìíràn tí a, tí a fi ń rìn oná. Ṣùgbọ́n, ó yé ǹkan ẹrú tí alùpùpù lè gbé ko pọ̀. Tábá ní ka fi we ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí àwọn ohun mìíràn tí wọ́n fi ń gbé àwọn ènìyàn láti ibì kan sí ibòmíràn. Eyi nìyí tí alùpùpù fi jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ènìyàn ń fẹ́ràn láti máa lo. Ṣùgbọ́n tá bá ní ka wo àwọn ìjàǹbá èyí tó ń ṣẹlẹ̀ pẹ̀lú alùpùpù, ó pọ̀ púpọ̀. Nítorí alùpùpù ẹsẹ̀ méjì pẹ́lú ló ní.

Fífi aṣọ bo ara ní ìgbà àṣálẹ́ jẹ́ ohun tí mo fẹ́ràn púpọ̀ kó tó di pé mò ṣe ìgbéyàwó. Àti ìgbà tí mo ti ṣe ìgbéyàwó ni mo kò tíì fi aṣọ bo ara mọ́, tó jẹ́ pé aya mi ò rí kílẹ̀wá ni mo fi ń bo ara. Mójú kúrò níbẹ̀, mo máa ń fi aṣọ bo ara nígbà tí mo bá sùn. Tá bá ní ká wo aṣọ fífi bo ara, ó níí ṣe pẹ̀lú ìgbà àti àkókò tí o bá bọ́ sí i. A kò le sọ wípé a kò ní fi aṣọ bo ara tàbí kí a fi aṣọ bo ara. Oríṣiríṣi ìgbà la ní ní ilẹ̀ Yorùbá. A ní àsìkò òjò, à ní àsìkò ooru, bẹ́ẹ̀ ni àsìkò ọyẹ́ wà. Nígbà tí-- ní àsìkò ooru, fífi aṣọ bo ara kò ń ṣe ohun tí mo lè gbà ènìyàn ní àmọ̀ran rẹ̀, nítorí pé èèyàn ó maa lá òogùn. Ni àsìkò yìí, èmi ò kí ń fi aṣọ bo ara. Ohun tí ènìyàn máa ń fẹ́ ní àsìkò yìí ni pé kí òtútù kí ó fẹ́ sí òun lára. Bí èèyàn bá sì fi aṣọ bo ara ní àkókò yìí, ooru yóò ṣe olúwa rẹ̀ ní ìjàǹbá. Ṣùgbọ́n ní àkókò ìkejì ẹ̀wẹ́, èyí tí à ń pè ní àkókò òjò, àkókò ọ̀gẹ̀lẹ̀tẹ̀, tí òjò bá bẹ̀rẹ̀ sí ní rọ̀, kò ní sí ooru. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn atẹ́gùn ìyà yóò máa fẹ́, èyí tí ó sì jẹ́ kí ara kí ó ba lẹ̀. Ní irú àkókò yìí, tó bá di àṣálẹ́, òtútù máa pọ̀ púpọ̀. Nínú àkókò yìí ó ṣe pàtàkì láti ní aṣọ tí ènìyàn fi ń bo ara. Nínú àkókò yìí, èmi náà máa lo aṣọ ìbora láti fi bo ara mi, láti di pé n kò jẹ́ kí òtútù kó ṣe mí léṣe. Nítorí tí òtútù bá pọ̀ púpọ̀ jù, ó lè fa kí ènìyàn ó ṣe-- kí ènìyàn ó dùbúlẹ̀ àìsàn. Ní èyí tí olúwa ẹ̀ ò dì, ohun tí wọ́n ń gbé lọ sí ọgbà ilé ìwòsàn láti lọ ṣe ìtọ́jú fún. Fífi aṣọ bo ara ní àkókò òtútù, nígbà òjò, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ láti má jẹ́ kí ènìyàn fara kó àṣà àìsàn. Èyí tó tún dàbí tirẹ̀ ni àsìkò ọyẹ́. Àsìkò ọyẹ́ tí àwọn olóyìnbo ń pè ní Harmattan, ó ní-- ó máa ń bọ́ sí àkókò ìbẹ̀rẹ̀ ọdún tàbí òpin ọdún, títí wọ bí oṣù kìíní àti oṣù kejì. Àwọn atẹ́gùn tó gbẹ ní ó máa ń fẹ́ ní àkókò yìí, tó sì jẹ́ pé ó máa ń tutù púpọ̀. Tó bá di àṣálẹ́, ènìyàn kò ní lè sùn láìṣe pé ó da aṣọ bo ara tàbí èèyàn wọ ọ̀pọ̀lọpọ̀ aṣọ nítorí pé òtútù yìí ó ti pọ̀ jù. Ènìyàn gan, ẹ̀nìyàn ó máa gbọ̀n ni t'éèyàn ò bá wọ aṣọ. Láti dá àwọn ìbéèrè tó ní, ṣe ó máa ń fi aṣọ bo ara nígbà tí o bá sùn? Ohun tí ó lè fà á pọ̀. Mo lè má fi aṣọ bo ara, mo dẹ̀ lè fi aṣọ bo ara. Ohun tó dá lé lórí ni pé àkókò ìgbà tí mo bá wà nígbà ọdún, bóyá àkókò ooru ni o tàbí àkókò ọyẹ́ ni o tàbí àkókò ọ̀gẹ̀lẹ̀ tì ni o. Ohun-- àkókò tí mo bá wà, òun ni ó dùn wọn ohun tí màá ṣe. Bóyá wọn ó da aṣọ bo ara àbí bẹ́ẹ̀ kọ. Ó dìgbà kan náà.